Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Àwọn eré ìdárayá tí mo máa ń ṣe, mo máa ń swim, mo máa ń gbá bọ́ọ̀lù, mo sì máa ń sá eré. Gbogbo wíkẹ́ẹ̀dì iyẹn ọjọ́ Sátidé ni mo máa ń ṣe eré ìdárayá. Máa lọ sí orí field, mo máa kọ́kọ́ jog yíká field náà. Bó ṣe bí ẹ̀ méjì, ẹ̀ mẹ́ta tàbí ẹ̀ mẹ́rin ni mo máa fi jogìi yi field náà kan. Lẹ́yìn ìgbà yẹn, màá sinmi díẹ̀. Màá wá play bọ́ọ̀lù. Mo lè play bọ́ọ̀lù fún wákàtí kan àti ọgbọ̀n ìṣẹ́jú. Tí màá ti wá play bọ́ọ̀lù tán, màá wá kọjá lọ sí swimming pool, màá wá lọ wẹ̀, màá fi ná ara.

Àti tó bíi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ni mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Ìdí tó fi tó bẹ́ẹ̀ ni wípé ní ẹ̀yìn ọdún tuntun tí a ṣe tí mo wà ní ilé. Gbogbo àsìkò ọdún náà a ti fi rìn sókèsódò, ó ti rẹra. Kò sí ẹnikẹ́ni tó máa dáná. Bí mo ṣe gba ọ̀nà ilé oúnjẹ lọ yẹn tí mo ra oúnjẹ. Oúnjẹ náà tí wọ́n sè àṣé bóyá ó ti bàjẹ́ ni tàbí kò dáa ni tàbí wọ́n kò sè é dáradára. Lẹ́yìn ìgbà tí mo jẹ́ tán, inú bẹ̀rẹ̀ sí ní lọ́ mi. Mi kò le sùn, mi ò le jẹun. Àfí ìgbà tí wọ́n máa gbé mi lọ sí health center tí wọ́n kọ oògùn fún mi tí mo lo oògùn, ẹ̀yìn ìgbà yẹn ni mo tó gbádùn. Ìdí nìyẹn tó fi lé ní bí ọ̀sẹ̀ mẹ́ta tí mo ti lọ sí ilé oúnjẹ kẹ́yìn. Èmi sì jẹ́ ẹni kan tí ó fẹ́ràn láti máa ra oúnjẹ ní ilé oúnjẹ. Ṣùgbọ́n lẹ́yìn eléyìí tí ó ti ṣẹlẹ̀, mo ti yẹra fún rírà oúnjẹ ní ìta pátápátá.

Rárá, mi ò tíì gun ọkọ̀ ojú omi rí. Ìdí tí mi ti fi gun ọkọ̀ ojú omi rí ni wípé agbègbè tí mò ń gbé kò sí omi nílá níbẹ̀ tí wọ́n lè gbé ọkọ̀ ojú omi sí tí èèyàn lè gùn fún eré ni tàbí fún rírin láti ibì kan lọ sí ibì kejì. Àwọn ọ̀rẹ́ mi wà tí wọ́n ti gun ọkọ̀ ojú omi rí dára dára, tí wọ́n ti fi travel láti ìlú kan lọ sí ìlú kejì. Ǹkan mìíràn tó tún ń dí mi lọ́wọ́ tí mi ò tí ì fi gun ọkọ̀ ojú omi rí ni wípé mo jẹ́ ẹni tó ń bẹ̀rù omi tó bá tóbi. Omi tó bá ti lè tóbi ju swimming pool lọ tàbí omi tí mi ò bá rí ìsàlẹ̀ rẹ̀, ó máa ń bà mí lẹ́rù gidigidi àti wípé gbogbo ìgbà ni mo máa ń gbọ́ nínú ìròyìn wípé ọkọ̀ ojú omi ó dojúbolẹ̀, àwọn tó wà nínú ọkọ̀ náà wọ́n sì fi ara pa tàbí kí wọ́n má rí gbogbo wọn mọ́. Ìdí nìyẹn tí mi ò tí ì ṣe gun ọkọ̀ ojú omi rí.

Rárá, mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà, torí wípé ìlàjì tàbí ọ̀pọ̀ nínú àwọn tó ń ta oúnjẹ lójú òpópónà, wọn kò ní ìmọ́tótó tí ó dára. Kì í ṣe eléyìí tí mo máa ra oúnjẹ níbẹ̀ tí ó máa fa ààrùn sí mi ní àgọ ara tàbí tí ó máa da inú mi rú. Mi ò fẹ́. Èyí nìyẹn tí mi ò ṣe fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ bẹ́ẹ̀ a mọ ibi tí wọ́n ti sèé, a mọ irú omi tí wọ́n fi sèé, a ò sì mọ bí wọ́n ṣe sèé. Torí náà ni mo ṣe ń yẹra fún ìrú àwọn oúnjẹ bẹ́ẹ̀.

Rárá, mi ò fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀ torí wípé mo máa ń fill gas air conditioner mọ́tò mi lóòrèkóòrè. So mi o kì ń fi bẹ́ẹ̀ ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀ tí bá ń wa ọkọ̀ tàbí tí mo bá ń travel, òkè ni wọ́n máa ń wà. Màá máa jẹ ìgbádùn air conditioner tí mò ń jẹ, máa de rora, máa jẹ díẹ̀ díẹ̀.

Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà tó bí ọgbọ̀n ìṣẹ́jú. Ìdí tí ó máa fi ń gbà tó bẹ́ẹ̀ ni wípé láti ilé mi sí ibi iṣẹ́, o jìnà kan mọ́tò oríṣi méjì ni mo máa wọ̀. Tàbí kí n wọ mọ́tò dé ibìkan, kí n tún wá gbé kẹ̀kẹ́, márúwá tàbí ọ̀kadà lọ sí ibi iṣẹ́ gangan. Ìdí tó dẹ̀ máa fi ń pẹ́ tó yẹn ni wípé àwọn ọkọ̀ tí ó máa ń gbé èrò, wọ́n máa ń dúró ní ọ̀nà, wọ́n á já èrò, wọ́n á tún gbé àwọn ẹlòmíràn. Dídúró tó ń dúró fún gbígbé àti sísọ àwọn ènìyàn láti inú mọ́tò ló máa ń fà á kí ìrìnàjò náà kí ó pẹ́ tó ọgbọ̀n ìṣẹ́jú.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́, òun ni ọwọ́ ìyálẹta. Tóbá ti ń di ọwọ́ ìrọ̀lẹ́ tí mo bá ti ti ilé ìwé dé, mo máa ní ààyè láti sinmi láàrín wákàtí kan sí méjì tàbí sí mẹ́ta. Ilẹ̀ á bẹ̀rẹ̀ sí ní ṣú. Àkókò yẹn gan an ni mo fẹ́ràn jùlọ nítorí wípé òòrùn gbígbóná a ti wọlé, gbogbo ibi a ti dákẹ́, ara a sì ṣí torí kò ní sí òòrùn mọ́. Afẹ́fẹ́ tútù yóò sì máa fẹ́. Ni àkókò yìí, mo máa ń fẹ́ràn láti jókòó sí ẹ̀yìnkùlé. Ìgbà mìíràn, mo lè máa play game tàbí kí n kan jókòó, kí n máa gba àtẹ́gùn, kí n sì máa gbọ́ òrin.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tú nǹkan ṣe. Àwọn nǹkan ohun elotí mò ń lò nínú ilé, àwọn èro ìtàn a, gbogbo ẹ̀ ni mo mọ bí wọ́n ṣe ń tú ṣe. Àti ìgbà tí mo ti wà ní secondary school ni mo ti máa ń fẹ́ràn láti máa tú àwọn nǹkan tó bá bàjẹ́ nínú ilé ṣe. Àmọ́ kì í ṣe gbogbo ẹ̀ ni mo mọ̀ bí a ṣe ń tú ṣe ní ìgbà yẹn. Àmọ́ nísìnyí mo ti mọ̀ bí wọ́n ṣe ń tú àwọn nǹkan ṣe dáadáa. Lẹ́nu jọ́ mẹ́ta yìí, àwọn nǹkan tí mo ti tún ṣe ó pò gan. Àpótí ifagun mi, mo tú ṣe. Mo tú, mo sì mú wáyà ẹ́mi, mo fi rọ́pò eléyi tó wà nínú ẹ̀. Ìgbà tí mo dẹ̀ dé padà ó ṣiṣẹ́. Fáànù inú ilé tó ń fẹ́ atẹ́gùn, ìgbà tí ó bàjẹ́, mo tú, mo wo nǹkan tó bàjẹ́ níbi bẹ̀. Mo rí wípé capacitor ló bàjẹ́. Mo lọ sí ọjà, mo sì ra tuntun. Mo fi rọ́pò ilé tó wà níbẹ̀ tẹ́lẹ̀. Mo ṣe kìí boná tí mo tan, bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Nígbà mìíràn tí bá ti tú nǹkan tí mi ò bá mọ nǹkan tí mo fẹ́ ṣe níbẹ̀, mo lè lo AI, mo lè lo ChatGPT tàbí Gemini. Máa sọ ìṣòro tí ó ṣẹlẹ̀ fún ùn, ó sì máa sọ ibi tí màá wò níbi bẹ̀. Tí mo bá ti wo ibi bẹ̀, tí mo bá ti rí wípé òní, mo máa gbìyànjú láti fi ìmí rọ̀pó síbẹ̀ tàbí kí n tú ìyẹn ṣe. Tí mo bá sì ti tú ṣe nígbà mìíràn, kíá ni èlò nǹkan òhún ló máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Ìgbà mìíràn sì wà tó jẹ́ wípé kò ní ṣiṣẹ́. Tí kò bá ti ṣiṣẹ́ bẹ́yẹn, màá gbe lọ fún àwọn tí ó mọ̀ bó ṣe ń tú ṣe dáadáa. Màá gbe lọ sí ọ̀dọ̀ wọn, wọ́n sì máa bá mi tú ṣe.

Rárá, mi ò kí ń fi ìdáàbòbò òòrùn sára torí wípé mo jẹ́ ènìyàn kan tí ó dúdú. Mo sì dúdú dáadáa. Kò sí bí mo ṣe rìn nínú òòrùn tó, mi ò kí ń ní sunburn. Mo kàn le làágùn sáà. Ídí nìyẹn tí mi ò kí ń ṣe ń lo ìdáàbòbò òòrùn sára tàbí sí ojú. Àma mo ní àwọn ọ̀rẹ́ tí wọ́n máa ń lo. Àwọn ọ̀rẹ́ mi tí wọ́n sì máa ń lo, wọ́n jẹ́ èèyàn tí ó mọ́ra jù mí lọ. Tó jẹ́ wípé tí wọ́n bá dúró nínú òòrùn fún ìgbà díẹ̀, wọ́n máa ní sunburn. Apá ojú wọn kan lè dúdú. Ídí nìyẹn tí àwọn ò fi ń lò ó. Torí pé èmi jẹ́ ènìyàn dúdú. Ídí nìyẹn tí èmi ò kí ń fi ń lo ìdáàbòbò òòrùn sára tàbí sí ojú.

A! Mi ò rò pé irú orin wà tí mi ò fẹ́ràn láti gbọ́. Mo jẹ́ ènìyàn tó fẹ́ràn gbogbo orin, kò sí bí irú orin náà ṣe lè rí, mo máa nífẹ̀ẹ́ láti gbọ́. Mo máa ń gbọ́ oríṣiríṣi orin, bẹ̀rẹ̀ láti orí gospel music, Afro, amapiano, pop, rap, gbogbo rẹ̀ pátápátá ni mo máa ń gbọ́. Irú àwọn orin tí mo ṣì máa ń gbọ́ kò lóǹkà. Mo lè gbọ́ gospel nísinsìnyí, kí eléyi tí ó tẹ̀lé kí ó jẹ́ rap, kí eléyi tó máa tẹ̀lé kó jẹ́ amapiano. Bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ràn láti máa gbọ́ irú orin títí tèmi, kí gbogbo ẹ̀ kó máa mix up, kí ó máa dà papọ̀ kí ó sì máa jálura. Bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ràn láti máa gbọ́ orin. Platform tí mo ṣì máa fi ń gbọ́ orin ni YouTube music tàbí kí n lo Spotify. Ìkan nínú àwọn méjèèjì yẹn ni mo fẹ́ràn láti máa lò jù. Owó subscription wọn kò pọ̀ rárá. Ó sì jẹ́ package de tun wà fún àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ wípé òye tí wọ́n máa san wọ́n tún máa dínkù nínú rẹ̀. Ó ni mo ṣe máa ń lo Spotify. Orin tí mo ṣì fẹ́ràn jù, irú orin tí mo fẹ́ràn jù ni àwọn rap. Àwọn American rappers bí i Eminem, J. Cole, Kendrick Lamar ni mo fẹ́ràn láti máa gbọ́ lóòrèkóòrè. Ìgbà mìíràn sì wà tó jẹ́ wípé àwọn Afrobeat ni mo máa ń gbọ́ tí àwọn artist bí i Davido, Asake, Olamide tí wọ́n máa ń kọ. Ìgbà mìíràn sì wà tó jẹ́ pé amapiano ni màá fẹ́ gbọ́. Mo kan máa lọ sí section àwọn South Africa ní Spotify app mi. Ní ibẹ̀ ni mo ti máa máa gbọ́ amapiano. Irú àwọn orin tí mo fẹ́ràn láti máa gbọ́ òun ni wọ̀nyí.

Mo lè sọ wípé ọ̀sán yìí ni mo kẹ́yìn sunkún. Ǹkan tí ó sì mú mi sunkún ni video kan tí mo rí ní Instagram. Nínú video náà, arákùnrin kan wà tí ó ní àrùn kan tó ń jẹ́ kí gbogbo ọwọ́ ẹ̀ méjèèjì kí ó máa gbọ̀n. Kò lè gbé ǹkan, kò lè mú omi, kò sì lè dá jẹun. Ó wá mú ó lọ sí inú cafe kan, ó order oúnjẹ àti kọfí ó wá fẹ́ mú ṣùgbọ́n gbogbo rẹ̀ ló ń dànù. Àwọn ará inú cafe náà wọ́n yọ fóònù wọn síta, wọ́n bẹ̀rẹ̀ sí ní ríkọ̀dù arákùnrin náà. Ṣùgbọ́n ó wá ní ọmọbìnrin kan tó ń ṣiṣẹ́ ní cafe níbẹ̀, òun ni ó wá wá, ó kúrò ní ẹnu iṣẹ́ rẹ̀, ó jókòó ti ọkùnrin náà, ó fi oúnjẹ náà, ó fi nú un, ó gbé kọfí sí lẹ́nu, ó sì dúró tì í títítí tí ó fi jẹun tán. Irú àwọn èèyàn tí ó lè ṣe báyìí ó wọ́pọ̀ láwùjọ, wọn kò pọ̀ rárá. Bí mo ṣe rí tí arábìnrin náà ṣe, ó wú mi lórí gidigidi, òun ló sì jẹ́ kí omijé kí ó bọ́ ní ojú mi.

Mo fẹ́ràn láti jókòó síbi fèrèsé nínú ọkọ̀ òfurufú. Àmọ́ ìgbà tí mo gùn ọkọ̀ òfurufú kẹ́yìn, ìyẹn ní ọdún tó kọjá yìí tí mo fi trafù láti ìlú Àkúrẹ́ lọ sí ìlú Èkó, mi kò ráyè jókòó sí ibi fèrèsé nínú ọkọ̀ òfurufú náà. Ó dùn mí gidigidi torí wípé mo fẹ́ràn láti máa wo ìta gba ojú fèrèsé náà torí wípé ó ní bí ó ṣe máa ń dùn mọ̀ mí nínú gbogbo àwọn ilé tó wà nílẹ̀. A wá kéré gidi gan ni. Ó fẹ́ràn láti máa wo ìta nígbà tí a bá fẹ́ gbéra tàbí tí a bá ti fẹ́ land. Ṣùgbọ́n màá tún máa wo ìgbà tí mo máa wọ ọkọ̀ òfurufú, màá wo bóyá mo lè ní ijókòó sí ibi fèrèsé.

Ẹ̀ẹ̀kan péré ni mo máa ń ní ìpàdé ní ọ̀sọ̀ọ̀sẹ̀, torí wípé a kò kì í fi bẹ́ẹ̀ ní ìpàdé lọ títí tí a bá fẹ́ ní ìpàdé. Wón ti máa ń sọ tẹ́lẹ̀ wípé ìjọ bayìí ni a máa ní ìpàdé. Tó bá dẹ̀ tí di ijọ́ náà, olúkúlùkù àpéjọ àdẹ́ jọ̀ máa ṣe ìpàdé náà. Àmọ́ ijọ́ tí a máa ń ṣe ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀ ni ijọ́ Monday ní dédé agogo mẹ́rin ní ìrọ́lẹ̀ tí gbogbo àwọn ènìyàn bá ti fẹ́ máa lọlé àbí ta tí ṣíwọ́ iṣẹ́ fún ijọ́ náà. À wá jókòó, à jọ jíròrò bí ọ̀sẹ̀ náà yóò ti ri, àwọn nǹkan tí oníkálukú fẹ́ ṣe àti bí a ṣe máa ṣe é kí ó lè dára, kí ó lè mú ilé iṣẹ́ náà kí ó tẹ̀sìwájú.

Irú kọ̀m̀pútà tí mo ní Dell ni. Ẹ̀rọ kọ̀m̀pútà alágbèmọ́wọ́ tí a mọ̀ sí laptop, Dell ni ó ṣe. Ìdí tí mo sì fi lọ fún Dell ni wípé owó rẹ̀ kò wọ́n rárá, páàtì rẹ̀ tí ó bá bàjẹ́ ó máa ṣeeri, ó sì máa ṣe é tún ṣe dáadáa. Tójẹ́ wípé témi fúnra ra mi bá lọ sí ọjà mo lè ra àwọn ẹ̀yà ara rẹ̀ tí mi tí kan bá bàjẹ́, màá ra imií, màá sì tún ṣe fúnra ra mi. Ìdí nìyẹn tí mo fi lọ fún Dell. Àwọn ẹ̀rọ kọ̀m̀pútà mìí wà tó pọ̀ lóríṣiríṣi. HP wà, Apple wà, Acer wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n Dell yìí òun ni mo yàn láàyò torí wípé ó ní agbára, ó lè fi ara gbà yá. Tó bá jábọ́ ó sì lè ṣiṣẹ́ dáadáa yàtọ̀ sí irú àwọn ẹ̀rọ kọ̀m̀pútà tí ó kù.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń wọ̀. Àwọn ìgbà tí mo máa ń wọ fìlà, ó lè jẹ́ nígbà tí òòrùn bá pọ̀ gidi tàbí tí weather app orí fóònù mi bá notify mi wípé òòrùn máa pọ̀ gidi. Ìgbà náà ni mo máa mú fìlà jáde. Ìgbà mìíràn tí mo tún máa ń wọ fìlà ni tí n bá wọ native ní ìjọ Friday. Mo máa ń fẹ́ kí aṣọ náà kí ó pé, mo máa wọ fìlà, máa wọ aṣọ ṣòkòtò pẹ̀lú shoe. Torí tí n bá wọ fìlà, aṣọ náà ò ní pé, òní mo ṣe fẹ́ràn láti máa wọ fìlà náà. Ìgbà mì na tí n bá múra, tí n bá wọ t-shirt pẹ̀lú jeans, sneakers, mo máa ń fẹ́ láti fi fìlà pari ẹ, kí gbogbo rẹ̀ kí ó lè gùn rege kí ó sì lè dùn ún wò.

Mo máa ń fọ ẹyín mi ní ẹ̀ẹ̀méjì lójoojúmọ́. Mo máa ń fọ ní àárọ̀ lẹ́yìn tí n bá ti jẹ oúnjẹ àárọ̀ tán. Mo sì tún máa ń fọ ní alaalẹ́ kí n tó sùn. Mo máa ń jẹ́ kó jẹ́ wípé tí bá fẹ́ fọ ẹyín náà ní alẹ́, ó máa ń jẹ́ ìgbà tí mi ò ní padà jẹ nǹkan kan mọ́. Ígbà yẹn ni màá fọ ní alẹ́. Tí bá ti fọ ẹyín náà tán, mo máa bomi sára, màá wẹ̀, màá sì dubulẹ, màá wá sùn. Àwọn dókítà wọ́n ti sọ́nà wípé ẹ̀ẹ̀méjì lójoojúmọ́ ni ó da kí ènìyàn kí ó máa fọ ẹyín rẹ̀. Tí ènìyàn bá fọ ẹyín rẹ̀ ní ẹ̀ẹ̀méjì lójoojúmọ́, ó máa ń ṣe ìtọ́jú ẹyín. Ẹyín máa ma mọ́, ẹnu òní máa rùn. Gbogbo kòkòrò tí ó máa ń jẹ ẹyín kò ní sí ní ibi bẹ̀ tí ó máa ń ṣe ara lóore gan. Idí nìyẹn tí mo ṣe máa ń fọ ẹyín mi ní ẹ̀ẹ̀méjì lójoojúmọ́.

Tí mo bá sín, mo máa ń fi handkerchief bo imú àti ẹnu mi. Mo jẹ́ ènìyàn tí ó fẹ́ràn láti máa sín torí wípé ó máa ń pariwo gan, ó máa ń mú orí fọ́ mi, ó sì máa ń jẹ́ kí àyà kí ó dùn mi. Tí ń bá ti rí wípé mo fẹ́ sín àbí mo ti ń sín báyìí, mi ò kí ń jẹ́ kó pẹ́ mi tí mo máa fi lọ sí ọ̀dọ̀ dókítà tí ó máa kọ òògùn fún mi. Òògùn tí mo máa lò sí sín sín náà tí kò ní jẹ́ kó fi di nǹkan bàbàrà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, tí mo bá sín, mo máa ń fi handkerchief bo imú àti ẹnu mi kí ìtọ́ tàbí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kí ó má jáde sí atẹ́gùn kí má bàá kó sísí náà ran àwọn tí àjọ ń ṣiṣẹ́ tàbí ẹni tí ó bá sún mọ́ mi.

Wákàtí tí mo máa fi ń ṣiṣẹ́ lójoojúmọ́, wákàtí mẹ́jọ ni mo máa ń lò ní ibi iṣẹ́. Bẹ́ẹ̀ ni mo sì ṣe máa ń ṣe ní ojoojúmọ́ láti ọjọ́ Monday títí di ọjọ́ Friday tí ṣe òpin ọ̀sẹ̀. Tí mo bá ti dé ibi iṣẹ́ ní aago mẹ́sàn án, ìgbà yẹn náà ni iṣẹ́ bẹ̀rẹ̀. A máa ṣe iṣẹ́ títítítítítítí di aago méjìlá. Tí ó bá wá di aago méjìlá, a máa ní lunch break. Wọ́n á fún wa ní ààyè kí á lọ jẹun. Ààyè tí a sì máa fi ń jẹun yìí, ọgbọ́n ìṣẹ́jú péré ni. So tí aago méjìlá bá ti lu, tó bá ti di aago méjìlá ààbọ̀, oníkálukú á tún ti padà sí ẹnu iṣẹ́. Tí a bá ti padà sí ẹnu iṣẹ́ bẹ́yẹn, ó tún di aago márùn-ún kí a tó ṣíwọ́ iṣẹ́. Tí a bá wá ṣí láti aago mẹ́sàn án àárọ̀ títí di aago márùn-ún ní ìrọ̀lẹ́, òun ló fi jẹ́ kó jẹ́ wákàtí mẹ́jọ tí mo máa fi ń ṣe iṣẹ́ ní ojoojúmọ́.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ohun ọ̀ṣọ́, mo fẹ́ràn kí n máa wọ ohun ọ̀ṣọ́ jáde. Ìgbà mìíràn tí n ba ń lọ sí ilé ìwé tàbí tí mo bá fẹ́ jáde ní ìrọ̀lẹ́ tí n bá ní ayẹyẹ. Àwọn ìgbà yìí ni mo fẹ́ràn láti máa wọ ohun ọ̀ṣọ́. Mo sì fẹ́ràn láti máa wọ àwọn ohun ọ̀ṣọ́ bíi aago, necklace alágbékọ́rùn, eleyii necklace tí wọ́n máa ń fi sí ọwọ́, chain tí wọ́n máa ń fi sí ọwọ́. Mo sì fẹ́ràn náà kí n tún máa wọ àwọn òrùka sí ọwọ́ mi tí wọ́n máa ń pè ní fashion rings tàbí knuckle rings. Ìgbà mìíràn sì wà tí mo máa ń lo yẹ́tí. Só irú òde tí n bá n lọ ló máa ń mú mi mọ irú ẹ̀ṣọ́, ohun ọ̀ṣọ́ tí mo máa ń wọ̀. Tí n bàá ń jáde tó bá jẹ́ club àbí bí ìgbafẹ́ ni, mo lè wọ aago kí n lo yẹ́tí pẹ̀lú chain alágbekọ́rùn. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé mo kan lọ sí party tàbí bí ìgbéyàwó, mo lè lo aago chain alágbekọ́rùn, chain alásomọwọ́. Àwọn nǹkan tí mo máa ń lò kò ju báyìí náà lọ.

Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí. Oríṣiríṣi ìlú ni mo ti rin ìrìn àjò lọ. Àwọn ìlú tí ó súnmọ́ àti eléyìí tí ó jìnnà bákan náà gbogbo rẹ̀ ni mo ti rin ìrìn àjò lọ. Lára àwọn ìrìn àjò tí mo rin yìí, díẹ̀ nínú ẹ̀ jẹ́ fún ìgbádùn, díẹ̀ nínú rẹ̀ sì jẹ́ fún iṣẹ́. Ìgbà mí wà tó jẹ́ wípé mo lè rin ìrìn àjò lọ sí ìlú mìíràn kí n lọ bá ọ̀rẹ́ mi kí a jọ sọ̀rọ̀ business, ká jọ sọ̀rọ̀ owó, òwò àti nǹkan tí ó tún lè mú ayé wa dára. Lẹ́yìn náà, màá tún rin ìrìn àjò padà sí ilé. Àwọn ìlú tí mo ti rin ìrìn àjò lọ tí ó súnmọ́ òun ni Osun State, Lagos State, Ogun State àti Oyo State pẹ̀lú Ekiti State. Àwọn eléyìí tí mo ti lọ tí ó jìnnà òun ni ìlú Port Harcourt, ìlú Akwa Ibom àti ìlú Abuja. Eléyìí tó kéré jù nínú ìrìn yìí òun ni mo máa ń rìn fún wákàtí méjì. Eléyìí tí ó gùn jù nínú rẹ̀ òun ni ìrìn àjò lọ sí ìlú Abuja tí ó lè ní odidi ọjọ́ kan tí a fi ń rìn ní ọ̀nà.

Bẹ́ẹ̀ni mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí mo jẹ́, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ dáradára torí wípé bá ṣe lè kọ ìwé sílẹ̀ ní inú classroom nìyẹn. Ìgbà mìíràn de sí wà tó jẹ́ wípé voice recorder ni mo máa fi ń record nǹkan tí wón bá ń sọ. Tí mo bá ti wá dé ilé, màá wá tún gbọ́, màá ṣẹ̀ṣẹ̀ wá fi ọwọ́ kọ sí ní ìwé tàbí sínú jotter tí mo máa ń kọ ìwé sí. Yàtọ̀ sí ìyẹn, tí mo bá lọ sí báǹkì tàbí ibikíbi, wón lè sọ wípé kí n kọ nǹkan sílẹ̀, bẹ́ẹ̀ mo máa ń fi ọwọ́ kọ ìwé. Àìjẹ́bẹ́ voice recorder ni màá máa lò tí màá máa fi record káàkiri. Though, kíkọ ìwé pẹ̀lú ọwọ́ ó lè mú ọwọ́ ro ni tí ìwé náà bá pọ̀, ṣùgbọ́n ó ti mọ́ra.

Bẹ́ẹ̀ni, mo f-- é mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn dáadáa. Torí tí bá lọ sí ibìkan tí mi ò mọ̀ tàbí ibi tí mi ò dé rí, mo máa ní láti lọ bá ènìyàn wípé "ẹ jọ́ ẹ júwe ibi tí mò ń lọ fún mi." Àwọn Yorùbá sì ti pá lówe náà wípé "ábèrè ọ̀nà kò kì í ṣìnà" torí bẹ́ẹ̀ èmi ò fẹ́ ṣìnà. Ìdí nìyẹn tó jẹ́ wípé mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Ó lè jẹ́ ènìyàn tó bá ń kọjá lọ ni màá dá dúró tàbí màá wá ibi tí wón ti ń tà ǹkan, màá bèrè lọ́wọ́ ẹni náà wípé mò ń lọ sí ibi báyìí báyìí. Tí ẹni náà bá mọ bẹ̀, ó máa júwe fún mi. Ṣùgbọ́n tí ẹni òun o ba mọ ibi tí mò ń lọ, màá kúrò lọ́dọ̀ rẹ̀, màá lọ bá ẹlòmíràn, màá sì júwe ibi tí mò ń lọ fún un. Tí ẹni yẹn bá mọ̀, á júwe ibi tí mò ń lọ fún mi, màá le dé ibi ibẹ̀. Tí bá sì tún ti rìn kọjá díẹ̀, màá tún bèrè lọ́wọ́ ẹlòmíràn títí títí mo máa fi dé ibi tí mò ń lọ.

Mo fẹ́ràn láti máa gbá bọ́ọ̀lù. Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ òun niyen. Àmọ́ ṣá, mo máa ń participate ní àwọn eré ìdárayá mìíràn bíi sísá eré, wíwẹ̀ nínú omi àti basketball. Àwọn eré ìdárayá yẹn ni mo fẹ́ràn. Àmọ́ iléyi tí mo fẹ́ràn jù lọ òun ni football, torí wípé ó máa ń jẹ́ kí èèyàn na pá, a jẹ́ kí èèyàn na ṣẹ, èèyàn máa sáré sókè sódò. Eré ìdárayá yìí ó dá gidi fún ara torí wípé gbogbo ẹ̀yà ara ni ó máa ń lò. Ó sì jẹ́ ìdí tí mo fi fẹ́ràn rẹ̀ gidi. Ó máa keep mi active, ó máa mú mi já pépé. Gbogbo ijọ́ Saturday ni mo máa ń lọ gbá bọ́ọ̀lù torí wípé mo fẹ́ràn rẹ̀. Èmi àti àwọn ọ̀rẹ́ mi tàbí àwọn tí a jọ wà ní àdúgbò ni a jọ máa ń gbá bọ́ọ̀lù.

Hmm, ìbéèrè yìí lágbára díẹ̀ torí wípé mo fẹ́ràn oúnjẹ tó ní ata, ṣùgbọ́n mi ò fẹ́ràn oúnjẹ tó ní ata lọ títí. Tó bá jẹ́ bí pẹpẹ súùpù tàbí àsùn, mo like ẹ̀, mo fẹ́ràn rẹ̀ kó ní ata gidi gidi, kó ní ata ní ọ̀pọ̀lọpọ̀. Àmọ́ tó bá jẹ́ oúnjẹ nílé bí ọbẹ̀ tàbí ata díndín, mi ò fẹ́ kí ó ní ata lọ. Mo fẹ́ràn oúnjẹ tó ní ata, mo máa ń jẹ gan-an ni. Tí mo bá jáde lọ sí ìta tàbí tí mo bá lọ sí ìlú òmíràn tí kì í ṣe ìlú tí mo wà, tí mo bá fẹ́ ra oúnjẹ àbí tí mo bá fẹ́ ní wípé kí wọn ṣe oúnjẹ fún mi, mo máa ń sọ fún wọn wípé kí wọn jẹ́ kí ó ní ata. Yàtọ̀ sí ìyẹn, ata ní iṣẹ́ tó ń ṣe lára. Wọn sọ wípé ó dára ṣùgbọ́n kò dára náà kí èèyàn kó jẹ kó pọ̀ jù.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀. Mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry titi ẹgbẹ̀rún méjì ó lé ẹ̀rinlá tí wón máa ń pè ní Spider. Ọkọ̀ náà jẹ́ ọkọ̀ tó dára gidigidi, kò jẹ́ epo lọ títí, ó sì ń rìn, ó lè sá eré dáadáa. Owó maintenance rẹ̀ náà kò pọ̀ jù, kò kánní léégún. Ìdí tí mo fi fẹ́ràn ọkọ̀ náà ni wípé ó jẹ́ ọkọ̀ tó dùn ún wò, ó jẹ́ ọkọ̀ tó jẹ́ títí ìgbàlódé. Ìgbà tí rẹ là wá yìí, òun ni mo ṣe ń lò. Òun ni mo máa ń gbé lọ sí ibi iṣẹ́ láàárọ̀, òun ni màá sì tú n gbé padà ní ìrọ̀lẹ́. Tí n bá ń rin ìrìnàjò tí ibi bẹ́ẹ̀ kò bá jìnnà lọ títí, káṣọ wípé bí ilé mi sí ibi tí mò ń lọ, kó jẹ́ bí five hours sí ten hours, mo máa gbé mọ́tò mi dání ni.

Mo fẹ́ràn láti máa ra nǹkan ní supamaketi tàbí kí n lọ sí ọjà. Ìgbà mìíràn tí mo bá ti dé supamaketi tí mi ò bá rí àwọn nǹkan tí mo fẹ́ rà rà tán, mo má ní sùúrù di ijó ọjà. Tí ó bá ti wá di ọjọ́ ọjà, màá lọ sí ọjà, màá wá ra àwọn nǹkan tí mo bá fẹ́ rà. Ṣùgbọ́n nígbà míì mo lè gbàgbé láti ra nǹkan ní supamaket, mo dẹ̀ tún lè gbàgbé láti rà ní ọjà torí mi ò kí ń kọ ìwé dání tí mo bá ń lọ sí ọjà. Màá wá ra ní àdúgbò. Ṣùgbọ́n nǹkan tí mo wá rí ni wípé nǹkan àdúgbò ó máa wọ́n ju titi supamaket lọ. Titi supermarket nígbà míì ó sì máa wọ́n ju titi ọjà Ọjà dè ní èèyàn lè ná nǹkan tó fẹ́ rà. Tan báa pe nǹkan níbi ẹgbẹ̀rún mẹ́wàá, mo sì lè ná sí ẹgbẹ̀rún mẹ́sàn tàbí ẹgbẹ̀rún mẹ́jọ. Ṣùgbọ́n ní supermarket kò rí bẹ́ẹ̀. Torí bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ràn láti máa rà ní ọjà. Ṣùgbọ́n ìrọ̀rùn tí supamaket máa ń fún mi, òun ni mo ṣe máa ń rà ní ibẹ̀ dáadáa.

Mi ò lè sọ oyé ìgbà tàbí oyé wákàtí tí mo fi ń lo fóònù mi ní ojoojúmọ́, ṣùgbọ́n nǹkan tí mo lè sọ ni wípé gbogbo ìgbà ni fóònù mi máa ń wà ní ọwọ́ mi, gbogbo òru ni mo máa ń lò ó ní ojoojúmọ́ torí orí rẹ̀ ni mo ti máa ń ṣe àwọn iṣẹ́ tí mò ń ṣe. Àwọn èèyàn tí ó bá fẹ́ bá mi sọ̀rọ̀, ibẹ̀ ni mo ti máa ń rí wọn, àwọn méèlì tí wọ́n bá fi ránṣẹ́ sí mi, orí fóònù ni mo ti máa ń kà á. Tó torí bẹ́ẹ̀ ni fóònù mi ò kí ń ṣe kúrò lọ́wọ́ mi ní gbogbo ìgbà.

Rárá o, mi ò kí ń mu òògùn lójoojúmọ́. Tí mo bá fẹ́ lo òògùn tàbí mo bá fẹ́ mu òògùn, ó máa ń jẹ́ eléyìí tí dókítà bá kọ sílẹ̀ fún mi. Tí ara mi ò bá yá, mo máa lọ sí ilé ìwòsàn, màá lọ rí dókítà, màá ṣàlàyé fun wípé báyìí ni ó ṣe ń ṣe mí. Dókítà náà á wá kọ òògùn fún mi. Òògùn tó bá ti kọ, ó máa sọ bí mo ṣe máa lò wọ́n. Bóyá láàárọ̀ ni mo máa lò, tàbí ní ọ̀sán, tàbí tó bá di alẹ́. Mi ò kín dédé lò òògùn, mi ò dẹ̀ kín lo òògùn ní ojoojúmọ́. Tí mo bá fẹ́ lo òògùn, ó máa jẹ́ eléyìí tí dókítà bá kọ fún mi, tàbí eléyìí tí dókítà bá sọ wípé kí n lò kí ara mi kí ó lè jí pépé. Tí ara mi ò bá ti yá nìkan, tàbí tí mo bá ń ṣe àárẹ̀ nìkan ni mo máa ń lo òògùn.

Mi ò kín pa, mi kì í pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀. Bí mo ṣe máa ń ṣe báyìí ni, tí iṣẹ́ bá pọ̀ gidi, mo máa kọ́kọ́ wá ibì kan kọ gbogbo wọn sí. Mo máa kọ́ láti ìkíní títí dé ìparí. Màá wá wo àwọn eléyìí tí mo le kọ́kọ́ ṣe tí kò ní gbà mí ní àkókò. Awọ̀n yẹn ni mo máa kọ́kọ́ ṣe. Tí mo bá ti wá parí rẹ̀, màá wá bọ́ sí àwọn eléyìí tó máa gbà mí lákòókò. Tí mo bá ṣe bí eléyìí láàrín ìgbà ranpẹ́, mo máa parí gbogbo iṣẹ́ tí mo bá ní. Tí èèyàn bá ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀, ó lè ṣe é ṣe tàbí kó yọrí sí kí ẹni yẹn kí ó má lè parí iṣẹ́ ẹyọ kan nínú gbogbo àwọn eléyìí tó fẹ́ ṣe. Kì í ṣe nǹkan tó dá láti máa pàrọ̀ ọkàn, àmọ́ ó yẹ kí èèyàn kí ó kọ gbogbo iṣẹ́ náà sílẹ̀ kí ó sì máa ṣe é ní ẹyọ kọ̀ọ̀kan láṣẹ yọrí.

Ojoojumọ ni èèyàn máa ń kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́. Ojoojúmọ́ ni mo máa ń kọ́ ẹ̀kọ́ tuntun àti nǹkan tuntun ní ibi iṣẹ́ mi, torí iṣẹ́ tí mò ń ṣe kò fi àyè gba kí èèyàn kí ó má wà updated ní gbogbo ìgbà. So ojoojúmọ́ gbogbo ìgbà ni a ń kọ́ nǹkan tuntun bí gbogbo rẹ̀ bá ṣe ń yí sọ́tun, a gbúdọ̀ yí sọ́tun pẹ̀lú rẹ̀, tí ó bá sì yí sí òsì, a sì gbúdọ̀ yí sí òsì náà pẹ̀lú. Àwa ò lè ṣe ká dúró sí ojú kan, a máa need láti follow trend. Gbogbo bí nǹkan bá ṣe lọ, a gbúdọ̀ tẹ̀lé torí tí a kò bá tẹ̀lé, tí a ò bá kọ́ nǹkan tuntun iṣẹ́ wa kò ní wà up to date. Kò ní pé torí bẹ́ẹ̀ ni a ṣe máa ń kọ́ nǹkan tuntun ní ẹnu iṣẹ́ lójoojúmọ́.

Ẹ̀kọ́kan ni mo máa ń ṣe iṣẹ́ láti ilé kì í ṣe gbogbo ìgbà. Wọn ò gbà yàn láyè, wọn ò gbà mí láyè láti máa ṣiṣẹ́ ní láti ilé ní gbogbo ìgbà. Wọn máa ń fẹ́ kí n máa wá síbi iṣẹ́, bó tiẹ̀ ṣe ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀méjì lọ́sẹ̀ kí n máa fi ara hàn. Ìdí ni wípé ìgbà míì, ó lè ní meeting tí a fẹ́ ṣe. A sì máa ní kí gbogbo wa kí a jọ jókòó, ká jọ jíròrò, ká sọ̀rọ̀. Meeting ojúkorojú ó dára, ó sì sàn ju meeting tí a máa ń ṣe ní orí kọ̀m̀pútà ní ilé lọ. Ṣí ṣiṣẹ́ láti ilé ó ní ìrọ̀rùn gidi gan ni. Ó máa ń fi iṣẹ́ rọ̀yàn lọ́rùn. Ṣùgbọ́n ó lè fa ìrẹ̀wẹ̀sì bá ènìyàn. Ó lè jẹ́ kí ènìyàn kí ó máa yọlẹ, kí ó má ṣiṣẹ́ kí iṣẹ́ pé. Ìdí nìyẹn tán fi ní kí a máa wá sí ibi iṣẹ́ bó tilẹ̀ ṣe ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀méjì ní ọ̀sẹ̀.

Ọ̀sẹ̀ tó kọjá ni mo kẹ́yìn lọ sí ọjà. Ni ọjọ́ Friday. Ni ìlú bi tí mo wà yìí, gbogbo ọjọ́ Friday ni wón máa ń ná ọjà. Ìgbà tí mo lọ sí ọjà ní ọ̀sẹ̀ tó kọjá, mo lọ ra àwọn nǹkan tí mo níi dì, àwọn oúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà tí mo dé ọjà, mo ra sẹ̀mọ́, mo ra páńdọ̀, mo ra ẹ̀fọ́, ata, tòmátósì, ẹja pẹ̀lú tọkí tí mo fẹ́ fi se ọbẹ̀. Oríṣiríṣi nǹkan ni wọ́n ń tà ní ọjà yìí. Wọ́n ń tà aṣọ, wọ́n ń tà bàtà, báágì, pọ́ọ̀tù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹkan kí ǹkan tí ènìyàn bá fẹ́ rà tàbí tí ó bá ń wá, tó bá dé ọjà yìí, yóò rí i.

Rárá, mi ò ní ẹranko ọ̀sìn, ṣùgbọ́n ó wù mí kí n ní ẹranko ọ̀sìn. Ìgbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gírámà ní mo ní àwọn ẹranko ọ̀sìn tó pọ̀. Mo ń sin eworo, mo ń sin ewúrẹ́ àti adìẹ. Nígbàyi, mo máa ń tọ́jú wọn dáradára. Tí mo bá ti jí ní òwúrọ̀, mo máa kọ́kọ́ tú àyíká àti inú ilé tí mò ń kó wọn pamọ́ ṣíṣe. Tí mo bá sì titun ṣetán, mo máa fún wọn ní oúnjẹ. Wọn á jẹun dáradára. Ṣùgbọ́n àti ìgbà tí mo ti wọ ilé ẹ̀kọ́ fásiti ni mi ò ti wá ní àyè mó láti máa sin ẹranko tàbí kí n ní ẹranko ọ̀sìn. Ó wù mí gidigidi. Tí mo bá fẹ́ sin ẹranko ọ̀sìn báyìí, mà á sin eworo. Eworo yẹn gan an ni ó wà lọ́kàn mi. Ìdí tí mo bẹ̀ máa fi mú ewuro ni wípé wọ́n jẹ́ ẹranko tó mọ́, wọn kò dọ̀tí, wọ́n sì máa ń ṣeré dáradára. Ìdí nìyẹn tí mo ṣe fẹ́ sin ewuro gẹ́gẹ́ bí ẹranko ọ̀sìn mi.

Èdè tí mo fẹ́ kọ́, hmm, tí mo bá ro lọ, tí mo bá ro bọ̀, mo máa mú French, èdè Faransé tàbí Spanish. Èdè pọ̀ tí mo fẹ́ kọ́ gidigidi, gidigidi. Tí ń bá ní pé kí n wò tàbí tí wón bá ní pé kí n mú èdè mẹ́ta tí ó wù mí láti kọ́, mo máa mú èdè Spanish, èdè French àti èdè Japan. Ìdí tí mo máa fi mú titi Spanish ni wípé mo tilẹ̀ fẹ́ràn bí wón ṣe ń sọ. Yálà nínú movie ni tàbí tí màá gbọ́ ní orin, èdè wọn yẹn ó dùn láti gbọ́ ní etí. Ó máa ń mú iná mi dùn, ó sì máa ń mú orí mi wú. Bákan náà ni èdè French. Èdè French yìí, mo fẹ́ràn rẹ̀ torí wípé bí wón ṣe máa ń sọ, ogún wọn ló ní. Bí wón ṣe máa ń sọ alphabet, wón yàtọ̀, mo sì fẹ́ kọ́ ìyẹn náà. Ǹkan eyọ̀ kan tó fẹ́ mú mi kọ́ èdè Japan ni wípé mo máa ń wo anime. Anime tí mo sì máa ń wò, èdè wọn ni wón máa ń sọ nínú ẹ̀. Mo fẹ́ràn bí wón ṣe máa ń sọ gidigidi nínú àwọn anime wọn. Idí nìyẹn tí mo ṣe fẹ́ kọ́. Ṣùgbọ́n tí wọ́n bá ní pé kí n mú ẹ̀yọ̀ kan nínú mẹ́tẹ̀ta, mo máa mú èdè Spanish láti kọ́.

Rárá, mi ò ní ọgbà. Mi ò ní ọgbà. Ṣùgbọ́n mo ní ààyè ibi kékeré kan ní ẹ̀gbẹ́ ilé ọ̀dọ̀ mi tí mo ti fi n dá oko kékeré. Àwọn nǹkan tí mo gbin síbẹ̀ ò pọ̀. Mo gbẹ ọ̀pẹ̀yìnbo tí a mọ̀ sí pineapple. Mo gbẹ àgbàdo. Mo sì tún gbẹ ànàmọ́ tí wọ́n máa n pè ní potato. Ojojúmọ́ ni mo máa n bu omi rín. Ojojúmọ́ ni mo máa n wò. Màá lọ sí ibi bẹ̀. Mo máa tú àwọn koríko tí ó wà nínú ọgbà kékeré náà tí mo ní. Ni ẹgbẹ ibi tí mo fi ọgbà sí, àwọn ẹlòmíràn dá oko ńlá gidigidi sí ibi bẹ̀. Oko náà tóbi gidi. Wọ́n gbe iṣu, ìlẹ̀kẹ̀, ọ̀pẹ̀yìnbo, oríṣiríṣi bẹ́ẹ̀ ni wọ́n gbẹ̀ sí inú ọgbà náà. Owunmi kí èmi náà ní ọgbà tó tóbi bẹ́ẹ̀ yẹn, ṣùgbọ́n ààyè ò sí fún mi láti máa tọ́jú inú ọgbà bẹ́ẹ̀. Idí nìyẹn tí mo ṣe dora ní ọgbà kékeré tí mò ń bojútó.

Mo máa ń ṣe ìwádìí àwọn alábàṣiṣẹ́ pọ̀, torí wípé kí a tó lè gbà wón sí Ìṣe, a máa kọ́kọ́ ní láti wa ìdí wọn dáadáa. Ká mọn ibi tí wón ti wá, ibi tí wón ń gbé, ibi tí wón ti kúrò, tán tí wá ṣe sí ọ̀dọ̀ wa. Iṣẹ́ wo lọ ń ṣe níbẹ̀? Báwo ni wón ṣe ṣiṣẹ́ sí níbẹ̀? Ṣé wón ṣe iṣẹ́ tó dáa tàbí iṣẹ́ burúkú ni wón ṣe tí wón fi kúrò? Kí ni ìdí pàtó tí wón fi kúrò? Ara ǹkan tí a máa ń wádìí léle yìí kí a tó lè gba ènìyàn ṣ'iṣẹ́ tàbí kí a tó lè fi wọ́n ṣe alábàṣiṣẹ́ pọ̀. A kì í dédé gba ènìyàn. Yàtọ̀ sí eléyìí, a kì í ṣe ìwádìí ẹnikẹ́ni torí wípé a ti máa wọ personal life fún wọn. Ṣùgbọ́n tí a bá fẹ́ gbà wọ́n ṣiṣẹ́, a máa ṣe ìwádìí fínnífínní, a sì máa ṣe atọ́pinpin.

Ní déédé aago mẹ́ẹ̀sán láàárọ̀ ni ọ́fíìsì máa ń ṣí, ní iṣẹ́ máa ń bẹ̀rẹ̀. Àmọ́n kó tó di aago mẹ́sàn, ọ́fíìsì ti máa ṣí sílẹ̀ ní aago mẹ́jọ. Àwọn tí ó bá fẹ́ wá tú ọ́fíìsì ṣe, wọ́n á ti wà níbẹ̀. Àwọn tó máa gbá ilẹ̀, àwọn tó máa nu ilẹ̀, àwọn tí ó máa mójútó ilé ìgbọ̀nsẹ̀ tàbí yàrá ìtọ́. Gbogbo tábìlì àti ìjókòó tó wà níbẹ̀ ni wọ́n máa nu. So ní aago mẹ́jọ, gbogbo àwọn eléyìí wọ́n ti máa wà níbi ibẹ̀, wọ́n á ti ṣiṣẹ́ sílẹ̀. Tí àwa bá dẹ̀ ti dé ní aago mẹ́sàn tí iṣẹ́ bẹ̀rẹ̀, làa wọ ọ́fíìsì, a sì bẹ̀rẹ̀ iṣẹ́. A ṣe iṣẹ́ títí, títí di aago márùn-ún ní ìrọ̀lẹ́. Aago márùn-ún ní ìrọ̀lẹ́ ni a máa ṣíwọ́ iṣẹ́ tí oníkálukú a máa lọ sí ilé rẹ̀. Ṣùgbọ́n ìgbà mín wà tó jẹ́ wípé aago mẹ́fà ni a máa kúrò níbi iṣẹ́ torí a lè ní ìpàdé ránpẹ́ lẹ́yìn tí a bá parí iṣẹ́ tán.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin. Mo fẹ́ láti máa á kọ orin gidigidi gidigidi. Ohun mi já geere sí orin kíkọ. Ó sì dùn gbọ́ létí ti ń bá kọrin. Mo jẹ́ ènìyàn tó fẹ́ láti máa kọrin láti kékeré. Ìgbà tí mo sì dàgbà yìí, mo lọ darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ akọrin ní ilé ìjọsìn tí mo wà. Mo mọ bí wọ́n ṣe ń tẹ dùùrù, iyan, keyboard, piano. Ohun ni mo fi kọ́ bí wọ́n ṣe máa ń kọ orin. Ohun ni mo máa fi mọ bí mo ṣe máa gbé orin sókè sí tàbí bí mo ṣe máa gbé wálẹ̀ sí. Ó dè jẹ́ kí ń mọ orin kọ dáadáa. Báyìí mo ti lè kọ orin dáadáa. Mo lè gba microphone kí ń kọrin ní iwájú ìjọ ènìyàn. Bẹ́ẹ̀ ni, mo sì lè kọ́ àwọn ènìyàn bí wọ́n ṣe ń kọrin pẹ̀lú.

Tí òjò bá rọ, nǹkan tí mo máa ń ṣe ó máa ń yàtọ̀. Tí òjò bá ká mi mọ́ ilé tí mi ò sì ní ibi kankan tí mò ń lọ tàbí tí mo fẹ́ lọ ní ọjọ́ náà, mo máa wà nínú ilé, màá da aṣọ borí ní orí bẹ́ẹ̀dì ní orí ibùsùn mi. Tí iná bá wà ní àsìkò yẹn, màá gbìyànjú láti máa wo fíìmù lórí tẹlifíṣàn. Tí ò bá sí iná, màá ma wo fíìmù ní orí lápútọ̀pù tàbí ní orí fóònù. Ṣùgbọ́n tí mo bá ní ibi lọ, màá ní sùúrù kí òjò náà dá, màá múra ibi tí mo bá fẹ́ lọ, màá ma lọ. Tí ó bá sì jẹ́ pé ìta ni òjò ká mi mọ́ pẹ̀lú, mo máa ní sùúrù kí ó dá kí n tó máa darí lọ sí ilé mi.

Àh, bí mo ṣe máa ń kí ènìyàn ó yàtọ̀ síra, ó depend lé orí ọjọ́ orí wọn. Ènìyàn tí èmi àti ẹ̀ bá jẹ́ ojú ẹgbẹ́, mo lè na ọwọ́ sí i fún handshake kí a jọ bọ ara wa lọ́wọ́. Tàbí kí n kí láti òkèrè wípé, àh, ọ̀rẹ́ mi, káàárọ̀, káàsán tàbí káalẹ́, òun náà á sì dá mi ní òun. Ṣùgbọ́n tó bá jẹ́ èèyàn tí ó dàgbà jù mí, mo máa lọ ba, mo sì máa dọ̀bálẹ̀ fún un. Màá sì kí i ní àkókò tí ó bá tọ́, tó sì yẹ. Tó bá jẹ́ àárọ̀, màá dọ̀bálẹ̀, màá kí i wípé ẹ̀ káàárọ̀ sà tàbí má. Tó bá jẹ́ ọ̀sán, màá kí i wípé ẹ̀ káàsán sà tàbí ẹ̀ káàsán má. Ṣùgbọ́n tó bá jẹ́ alẹ́, màá kí wọn wípé ẹ̀ káalẹ́ sà tàbí ẹ̀ káalẹ́ má. Báyìí ni mo ṣẹ̀ máa ń kí àwọn ènìyàn.

Yíyan alábàáṣiṣẹ́ pọ̀ ó jẹ́ ǹkan tó nira tó ṣòro gan ni. Torí wípé tí èèyàn bá ṣì yàn tàbí tí kò bá mu ẹni tó tọ́, ó lè fa ìfàṣẹ́yìn bá ilé-iṣẹ́ tàbí iṣẹ́ tí a bá ń ṣe lọ́wọ́lọ́wọ́. Yíyan èèyàn t'ájọ màá ṣiṣẹ́ pọ̀ ó ṣe kókó fún ìlọsíwájú ibi-iṣẹ́ tàbí iṣẹ́ tí a ń ṣe. Láti yan alábáṣiṣẹ́ pọ̀, a máa kọ́kọ́ bèèrè lọ́wọ̀ rẹ pé iṣẹ́ wo lo ṣe tẹ́lẹ̀? Experience wo lo ní tó lè fi bá wa ṣiṣẹ́? Àti wípé kí ni o lè bá wa ṣe? Kí ni ìdí tí o fẹ́ fi bá wa ṣiṣẹ́? Tí ó bá lè dáhùn àwọn ìbéèrè yìí dáadáa, tó sì dáhùn geere, a máa consider rẹ̀. À wá fún ní iṣẹ́, tá bá fún ní iṣẹ́, àlè fún ní iṣẹ́ ọ̀sẹ̀ kan tàbí méjì kí a fi wò bó ṣe lè ṣe iṣẹ́ sí. Bóyá òótọ́ ló sọ tàbí ṣe ni ó purọ́.